Báwo ni mo ṣe, ẹ bi mo ṣe máa ń gbóhùn àwọn oníbàárà ní pé, "ẹ̀lò mii o ní bi o ṣe ń polówó ọjà rẹ, ẹlọ̀mii" o máa ń pariwo wipé, "ẹ wá ra atá o, ẹ wá sebẹ̀ o". Oríṣìíríṣìí ọ̀nà ni àwọn oníbàárà yìí ṣe máa ń polówó ọjà wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ àti biro, ẹ, ìyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì ni ó ń pè ní pen. Ìyẹn náà ni mo fi máa ń kọ iṣẹ́. Ẹ, ó dé, ó dé yara fún mi nígbà mí láti máa kọwọ́pẹ̀lẹ́ àbí kọ̀wé pẹ̀lú ọwọ́

Ìgbà mí mo máa ń fẹ́ rìn lọ sí, ah, ibi junction àdúgbò mi, ó dẹ̀ máa ń gba àkókò bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún láti rìn láti ilé mi dé, eh, junction náà. Eh, ó naṣẹ̀ díẹ̀ oo, eh, ó naṣẹ̀ díẹ̀ tí a bá fẹ́ máa fẹ́ ṣẹ rìn-ín, ṣùgbọ́n bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ló gba láti kúrò láti ilé mi lọ síbẹ̀.

À, ẹ̀bùn tí àwọn èèyàn máa ń fẹ́ràn àbí témi fẹ́ràn fáwọn èèyàn? Ẹ, oríṣiríṣi àwọn èèyàn ló ní oríṣiríṣi nǹkan tan máa ń fẹ́ fún ẹ̀bùn, ó máa ń dà nígbà míi, èèyàn lè ṣàkíyèsí nǹkan tẹniyẹn ń fẹ́ tó máa ń, tó, tó ti ń wù kó ni, èèyàn lè fún un ní irú ẹ̀bùn bẹ́ẹ̀.

Oríṣiríṣi nkan lo yi padà nigbati ẹrọ ayélujára to de o ẹn ṣe bí a ṣe ń pe ara ẹni ni, èè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tíí tí èèyàn bá fẹ́ bá sọ̀rọ̀, èèyàn máa ma kọ lẹ́tà ni. Eyan a lọ maa mu letter lọ si post office kan ba eyan mu, kan ba eyan fi letter ránṣẹ́ nigbayen ṣùgbọ́n nísìí ta wá yí nísìí, èèyàn lè fi í pè, kí èèyàn fi kàn sí àwọn èèyàn káàkiri àgbáyé. So oríṣìríṣi ǹkan ló ti yàtọ̀ nígbà tí ayélujára dé.

Ní ìọ́dọ̀ tèmi o, èmi lérò pé ojoojúmọ́ ni èèyàn ń kọ ńkan tuntun, nínú bí èèyàn ṣe ń da àwọn oníbàárà lóun àti iṣẹ́ tí èèyàn ṣe pàápàá jùlọ. Torí ẹni tó bá ní bóun ṣe ń ṣe lóun fẹ́ máa ṣe lọ. Ìgbà mí àwọn ńkan tun wà tí èèyàn á wò pé èèyàn lè tún ṣàtúnṣe sí kí iṣẹ́ túbọ̀ lè lọ dáadáa. So nígbà tèmi, ní ọ̀dọ̀ tèmi ojoojúmọ́ ni mò ń kọ ńkan tuntun.

Èmi, à, mi ò lérò pé mo wẹ̀ nínú odò rí o. Ṣùgbọ́n mo ti gba odò kọjá rí. Odò kékeré kan wà ní iwájú ọ̀nà ilé wa, tó jẹ́ pé nígbà mi tí m bá ń lọ sí junction wà, mo máa ń gba'bẹ̀ kọjá. Ohun tó máa ń jẹ́ kí n gba odò náà nìyẹn. Ẹ à dẹ̀ lé kàyẹn sí wíwẹ̀ nínú odò.

Ní tọ̀dọ́ tèmi, eh, nǹkan tí àwọn orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ń pè ní trading ni mo rí tí ó le fún mi tí mo kọ́, tí kò dẹ rọrùn fún mi ní ìbẹ̀rẹ̀ torí tí mò ṣe máa ń rí ẹ̀rọ, bo ṣe máa ń rí lórí ẹ̀rọ kọ̀mpútà, mo ma n wo pé kíni gbogbo àwọn nǹkan tó wà káàkiri ṣùgbọ́n pẹ̀lú olùkọ́ tó dára, pàpà kọ, mo dẹ mọ.

Àlọ́ tí mo gbọ́ nígbà èwe náà ni àlọ́ ìjàpá tìrókò. Ní paàpá jùlọ gan, mo ní ìwé kan tí a kà nígbà tí àwa ní èwe tẹ́ tó ní oríṣiríṣi àlọ́ ìjàpá. Èh, àwọn àlọ́ ìjàpá máa ń dùn tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ènìyàn rẹ́rìn, ó dẹ máa ń jẹ́ kí ń kọgbọ́n.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì o. Mio le ka iye ìgbà ti konti r nkan lórí internet, paapa jùlọ gan inú mi máa ń dùn láti ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n, bí orọ ayé se ń lọ, ó máa ń da kí èèyàn ṣe iwádìí díẹ̀ kí èèyàn tó ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì náà, ṣùgbọ́n mo ti ra oríṣiríṣi nǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Ẹ ọnà oúnjẹ tí èmi mọ̀ tí a fi lé èmi lọ́wọ́ ní ìdèlé tèmi báyìí ni, ẹ́ ká ṣe àmàlà àti gbẹ̀gìrì. Eẹ́, púpọ̀ nínú àwọn tó wà láti ìlú mi ni wọ́n máa mọ bí ó ṣe ń ṣe. Irú oúnjẹ tí mo sọ rẹ̀, àtọmọdé, atàgbà, atọkùnrin àti obìnrin.

Oríṣìíríṣìí eré ni a ṣe nígbà èwe, wọ́n pọ̀ gidigidi gan. Ṣùgbọ́n nínú àwọn eré tí a máa ń ṣe nígbà yẹn náà ni a máa ń pè kan ní kélégbe. Tó jẹ́ pé a máa fi ìgbálẹ̀ sínú irun orí. Ẹ̀ tí a bá bá ẹnìkankan wípé a kélégbe ọ, ó yẹ kò le yọ ìgbálẹ̀ yẹn jáde nínú irun orí ẹ, tó bá ti lè yọ ọ́, nǹkan ta bá fẹ́ ẹ la máa bèrè lọ́wọ́ ẹ.

Temi bá ní àlejò ní ilé mi, èmi má n fẹ fún, àlejò yen loúnjẹ. Mo sì, mo de má fẹ ṣe àlejò fún ènìyàn wípé kí ènìyàn, kí ẹni náà kó, boya kó wo eré ìdárayá. Irú àwọn nǹkan tí èmi má ń ṣe niyẹ́n tí àlejò bá wá sọ́dọ̀ mi.

Mo ti sọ̀rọ̀ láti nípa, láti ilé mi dé junction àdúgbò, ẹ, ọ̀nà tí mo mọ̀ dáadáa, oríṣiríṣi ọ̀nà ni eeyan dẹ lè gbà lọ síbẹ̀. Ẹ, ọ̀nà kan wà teeyan lè gbà ibi odò, ìyẹn yá ju ọ̀nà mìíràn kan lọ tí a tún lè gbà. Ẹ, ó kan jẹ́ pé tí òjò bá ti rọ̀, kò kì n dára láti gba ibi tí odò wà, because ọ̀dọ̀ yẹn a ti pọ̀ sí.

Ìkọ́ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò nísìnyí ni eh Redmi. Redmi dẹ dà gidigidi gan-an ṣùgbọ́n oríṣiríṣi Redmi ló wà. Eh, Redmi nísin tí mo tún ń wò láti rà eh àwọn èyí tó tú, tí camera ẹ̀ tú da dáadáa, tí battery ẹ̀ tú da, tí eh iṣẹ́ ẹ dẹ yára dáadáa.

Ni odo awa yorùbá, awa yorùbá a kúndùn nkan to n je irele àti respect respect yìí náà ni mo ni mo fẹ́ kó jẹ́ pé kó má, kó má sọnù tán. Torí nínú àṣà Yoruba, a máa ń fẹ́ kí, kí àwọn ọmọdé kam máa, kan máa respect àwọn àgbàlagbà. Kí ó máa ṣe, kó má ṣe máa bá àgbàlagbà sọ̀rọ̀ bó ṣe wu won. Mo máa fẹ́ kí irú àwọn nǹkan báyìí kó máa sọnù ní àṣà wa àti nínú agbègbè wa. Ní agbègbè mi mo ti rí pé ìgbà mìíràn ó máa ń sọnù lẹ́ẹ̀kọ̀kan. E ri pe àwọn ọmọdé gan o ki fe ki àgbàlagbà mo.

Dáadáa, mo máa ń ṣe àtúnlo nǹkan gan-an. Ehn, pàápàá nǹkan tó bá jẹ, ehn, fún àpẹẹrẹ tí ẹnikan bá ti lo abọ́ tó fi jẹun ní ilé mi tó jẹ́ pé bí ìyàwó mi kò pẹ́ bí àìṣẹ́jú kan tó jẹun tán, mo lè mú abọ́ tó lò yẹn, mo dẹ lé, èmi náà lè lò ó láti fi jẹun. Àtúnlo nǹkan nìyẹn.

Hmm. Ah! Ó máa lágbára o. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ oúnjẹ, tó bá jẹ́ pé ina ò sí, ọn dẹ fẹ́ jẹun, ìyen ò lé. Ẹnu kí á dáná igi ni, tàbí ká dá iná èédú. Tọ́n bá ti ní ìyẹn, kò sí bá a ṣe ní jẹun.

Hm. Odò kan wà tó gba ti tí kò jìnà sí tòsí mi eh, odò náà ó dẹ ó san ó san lọ sí eh odò kan tí wọ́n ń pè ní odò àpáta. Eh, odò yẹn ó tí òjò bá ti rọ ẹlẹsẹ lè wọ nu ẹ ṣùgbọ́n tòjò bá ti rọ kìí ṣe nǹkan tí ẹlẹsẹ gbọdọ wọ.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìyàwó mi ni ó máa ń se oúnjẹ nígbà tó bá wà nílé. Ṣùgbọ́n tí kò bá sí nílé, ẹbí náà lè se oúnjẹ. Pàápàá jùlọ tó bá jẹ́ pé èmi àti ọmọ mi nìkan la wà nílé, èmi náà ni mo máa ń se oúnjẹ. But tó ìyàwó mi bá wa dé, ìyàwó mi ló máa ń se oúnjẹ.

Ah! Mi ò tíì lu etí mi rí o. Mi ò dẹ̀ mọ boyá máa ṣe kí n tó jáde láàyè. Eh ṣùgbọ́n mí o tí lu etí mi ri bímo ṣe wa yí amọ́ mo máa ń rí ló jé etí àwọn ọkùnrin, ṣùgbọ́n mo máa ń wò pé ṣé mo lè ṣe é àbí mi ò lè ṣe é. Ṣùgbọ́n mo ní a oríṣiríṣi àwọn ọ̀rẹ́ tó ti ṣe rí, eh, ṣùgbọ́n mi ò tí mọ̀ pé èmi ò lè ṣe é.

Ah! Mi ò kúndùn kí n máa rìn níí, kí n máa rìn rìn aṣálẹ̀ o. Torí oríṣiríṣi ewu ló wà níbẹ̀ keeyan maá rìn ní, alẹ́. Àwọn olé lè wa ń ta oríṣiríṣi nǹkan lé máa ń rìn te, pàápàá jùlọ teeyàn o bá ti níná tó daá láti máa fi wo ilẹ̀

Ah! Àwọn abúlé kan wà tí mo ti lọ ní ayé mi, abúlé kan wà ní Ṣákí tí mo lọ. Ah! Ojú mi rí ní abúlé yẹn, ẹ́ ìṣesí tiwọn ó yàtọ̀ gidi gidigan. Débi pé orí ni wọn fi ń ṣe bí òróró tó fi ń dáná. Ọjọ́ tí mo kọ kọ jẹun níbẹ̀ ó yá mí lẹ́nu gan bí oúnjẹ ẹ ṣe rí. Mi ò tiẹ̀ lé fi, ẹ́ mi ò lè jẹ oúnjẹ wọn púpọ̀ nítorí pé oúnjẹ wọn yàtọ̀ lẹ́nu.

À, àti ṣe ẹ̀fọ́ kò lé náà. Tí eyan bá ti ní ẹ̀fọ́ tí èyàn so dáadáa tí èyàn dẹ̀ gé èyàn a gbé epo pupa ka na tí ẹ bá ti gbé epo kaná, eyán á fi ata sí i. Tí ẹ bá ti fa ata sí i, eyán á fi àwọn èròjà tí èèyàn fẹ́ fi ṣe ẹ̀fọ́ ẹ sí ata. Ẹja ni o, magí ni o, iyọ̀ ni o, oríṣìíríṣìí, ẹ dé gbogbo nǹkan lọ. Ẹ̀fọ́ tí a dẹ̀ gé lẹ́kan èyán a fi sí èyàn à fi sórí ata yẹn èyàn a dẹ̀ yí mo ata. Kò fi bẹ́ẹ̀ jù báyẹn náà lọ láti ṣe ẹ̀fọ́ rirò.

Oríṣiríṣi ẹ̀rọ ni, ẹ́ bi méjì ni a ń lò ní ilé ìdáná. Ẹ̀rọ tí gas, ìyẹn tó ń jẹ gas cooker, a dẹ n ló ẹ̀rọ tí electrical cooker tó jẹ pé ó ń bá iná ṣiṣẹ́. To ti gas, gas ni o n ba sisẹ.

Lọ́dọ̀ tèmi, nínú àwọn nǹkan tó ṣe pàtàkì nínú ayé mi ni wipé kí àwọn ẹbí mi kí wọ́n wà dáadáa, kí n ní, agbára láti ṣe àwọn nǹkan tó tótọ́ bí ọkùnrin, bí bàbá, bí ọmọ fún ìyá. Kí èmi náà àwọn nǹkan tó bá wù mí ní ayé kí n lè ṣe é fún ara mi.

Tí bá ti ń wo àwọn, ee, àwọn eré, eré ìdárayá lórí ẹ̀rọ alágbèéká mi, ìyi táwọn to máa ń pàyàn lẹrin tán máa ń ṣe, o máa ń jẹki inú mi dùn torí àwọn nǹkan oríṣiríṣi ni wọ́n máa ń ṣe tó máa ń pàyàn lẹrin hmm, ìyi tàwọn elédè eyo, elé èdè èbò ń pè ní skit, òun ni mò ń sọ.

Eh, ibi tí mo wà nísìnyìì, ẹni tí àwọn elédè ebo, elédè ebo Gẹ̀ẹ́sì ń pè ní agent oun ni o jẹ́ kí n mọ̀. Ilé tí mo ń gbé nísìnyìí, ìgbà tí mo dẹ̀ segbéyàwó tán ni mo kó dé bẹ̀.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Itumọ̀ orúkọ mi ni ìbùkún. Blessing means, blessing ni ní èdè Gẹ̀ẹ́sì. Ó de túnmọ̀, ó de túmọ̀ sì pé kí eeyan se ibùkún fún àwọn èèyàn. Mo mọ ìtumọ̀ orúkọ mi.

Eh, àwọn kan wà tí mo ti, eh, kọ message si ni orí ẹrọ ìbánisọ̀rọ̀ mi eh, nísìnsìnyí tí mo ṣe wá èyí mo sì ń sọ̀rọ̀ ẹ. Mo n retí kí wọ́n dá mi lóhùn torí ó ti ṣe díẹ̀ tí mo ti kàn sí wọn tí mo dẹ̀ n retí, eh, wípé kàn dá mi lóhùn padà. Iyẹn jẹ́ àwọn ǹkan tí mo n retí lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ rà.

Ah mo máa ń wo àwọn ètò telifison dáadáa tẹlẹ o ṣùgbọ́n e, ayé ta wà yí nísìn a ti ń wọ ọ ayé íńtánẹ́ẹ̀tì, oríṣiríṣi ètò ló ti wà lórí, a ń pè é ní Netflix, a ń pè é ní YouTube, eh, tí gbogbo nǹkan bayẹn bayẹn dẹ́ ti wà. Kíni èèyàn a ṣe máa joko pé keeyan máa wo ètò lórí telifison nígbà tí èèyàn lè wo lórí àwọn ẹrọ tí íńtánẹ́ẹ̀tì, bọrọ ṣe rí niyẹn nísìn.

Bẹ́ẹ̀ni o, mo mo bi a ti n ya àwòrán díẹ̀ ehn, pàápàá jùlọ tó bá jẹ́ pé ká ṣe, ká ya àwòrán bí, ehn, pẹ̀lú ẹ̀rọ alágbèéká. N-n nǹkan tó jẹ́ pé inú mi máa ń dùn láti ṣe ni láti bá àwọn èèyàn ya àwòrán. N-n mo npa rẹ̀ díẹ̀ tó bá jẹ́ pé ká ṣe pẹ̀lú ẹ̀rọ alágbèéká.

Fóònù àkọ́kọ́ mi ó jẹ́ irú fóònù tó ń pè ní tannasọ́bẹ̀. Eh, irú fóònù báyẹn kò ní, eh, íńtánẹ́ẹ̀tì, kò dẹ̀ ní ímeelì, kò ní ǹkankan báyẹn, iru àwọn nkán báyẹn tí èèyàn le fi kan sí àwọn èèyàn ká, eh, tó jẹ́ pé tí wọ́n bá sí ní, eh ìlú kanna pẹ̀lú ẹ, eh ṣùgbọ́n inú mí dùn láti ní phone yẹn na torí o fún mi ni agbára láti le pe àwọn ọrẹ mẹ ta jọ wà ni ìlú kàn na.

Eh, nǹkan tí èèyàn le ṣe fún ọmọdé tí o fẹ sùn, ìgbà mí èèyàn le kọ orin fún un, ìgbà mi èèyàn le le sọ ìtàn fún un. Àwọn ọmọdé máa fẹẹran komáa gbọ ìtàn tàbí kí èèyàn máa kọrin fún wọn, kí wọn máa jó, pàápàá jùlọ tó bá jẹ́ àwọn ọmọ ìkókó.

Mo ní irùngbọ̀n, irùngbọ̀n mi si o kò gùn púpọ̀ ṣùgbọ́n ó pọ díẹ̀. Mo ní irùngbọ̀n, mo dẹ̀ fẹ́ràn làti ma comb ẹ dada tó bá ti pọ. Eh! Mo ní irùngbọ̀n, irùngbọ̀n mi dẹ ò se díẹ̀, ó se díẹ̀ but kò pọ̀ púpọ̀ but ó se díẹ̀.

Oríṣiríṣi ọ̀rọ̀ ni èèyàn máa ń sọ tí ó kì í yé àwọn èèyàn nigbami. Ikan wà tó jẹ́ pé mo máa ń sọ pé "I coulda kill a lot of people". But irú ọ̀rọ̀ yẹn níṣe tí èèyàn bá sọ, pàápàá jùlọ bí èèyàn bá ṣe sọ, elomi a kan ma wo pé kíni ẹni yìí ń sọ. Ṣùgbọ́n nǹkan tí eeyan kań sọ ní pé, nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ tó bí eeyan nínú, tí ó jẹ́ pé tí wọ́n o tètè ṣe àtúnṣe sí irú nǹkan báyìí, inú a máa bí èèyàn. Èèyàn dẹ̀ fi ń ṣàwàdà dáń ní pé tí wọ́n ò bá ṣe àtúnṣe sí wípéinú a bí èèyàn, èèyàn a dẹ̀ sí i. Láwàdà náà ni ó pé èèyàn á ṣe nǹkan ti ó yẹ kéèyàn ṣe.

Ah! Àwọn ọmọ àdúgbò wọ́n máa ń ṣeré gan, mo máa ń gbọ́ ariwo wọn tí pàápàá jùlọ tó bá ti di owó sàn, eh, pàápàá. Jùlọ nísìnyí tó dé yẹ pé wọ́n tún wà ní holiday, tó yẹ pé wọ́n ò sì ní school báyìí, wọ́n máa ń ṣeré gan, púpọ̀ nínú eré tí wọ́n máa ń ṣe náà ni bóyá eré kan máa wà kẹ̀kẹ́ tàbí kí wọ́n má lérà wọn kiri.

Eh, irú oúnjẹ tí mo lè rà ní òpópónà kò ju oúnjẹ boya bí búrẹ́dì àtakàrà, àbí búrẹ́dì tí moi mọ̀i. Irú àwọn oúnjẹ tí mo fẹ́ran kí n rà ní òpópónà nìyẹn. Eh, torí ìgbà mí èèyàn lè máa dáná nílé tí eyan dè fẹ́ oúnjẹ tó dáa láti jẹ tó dè máa dúró nínú. Irú àwọn oúnjẹ tí mo máa rà nìyẹn.